Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ oluṣeto ero ri torí pé ó máa ń jó iṣẹ́ èèyàn ṣe kíákíá, ó sì máa ń je iṣẹ́ èèyàn ṣe dáadáa àti pẹ̀lú pé ó máa ń jẹ́ iṣẹ́ èèyàn wà ní àsìkò.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni àwọn nǹkan táwọn òyìnbó ń pè ní pepperoni. Mo sì fẹ́ràn àwọn ẹran adìẹ lórí písà. Ó dára kí ẹ máa jẹ písà torí pé oúnjẹ tó ṣe kíákíá ni písà.

Rárá, mi ò fẹ́ràn àti máa lọ sí etí òkun torí pé mo máa ń bẹ̀rù omi, omi tó pọ̀ pẹ̀lú, mo máa ń bẹ̀rù omi tó pọ̀ tó bá pọ̀. Etí òkun a máa ń rí àní ní agbègbè ọ̀dọ̀ wa báyìí níbí báyìí. Àwọn agbègbè àwọn ìlú òyìnbó la ti máa ń rí etí òkun.

Mo máa ń gba iyìn láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi àti àwọn oníbi iṣẹ́ mi torí pé àwọn èèyàn máa sọ bóyá ẹ̀eyàn ṣe dáadáa àbí eeyan ò ṣe dáadáa níbi iṣẹ́ àbí níbi ọjà títà.

Mo máa ń pàrọ̀ àwọn ọkàn mi tí mo bá ríi wí pé nǹkan tí mo bá ń ṣe tó bá jẹ́ níbi iṣẹ́, àwọn nǹkan tí mo bá ń ṣe kò dára àbí àwọn ìwà tí mo bá ń ṣe kò tọ́ jú àti máa ṣe. Nítorí náà, mo máa pàrọ̀ ọkàn mi sí àwọn nǹkan báyen.

Mo máa ń ṣe àwọn ìtọ́jú ọjà mi dáadáa torí pé ó máa ń sọ̀rọ̀, ó máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí mo máa ń tà. Àwọn oníbà, àwọn oníbàárà mi sì fẹ́ràn bí mò ṣe máa ń tọ́jú àwọn ọjà mi dáadáa torí pé wọ́n máa ń fún mi ní ìyìn àti àwọn ọ̀rọ̀ tó dáa nítorí àwọn ọjà tí mo máa ń tà.